Yíyanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, ó jẹ́ ǹkan tí ó rọrùn púpọ̀. Toripẹ́ oríṣìíríṣìí ọ̀nà ni èèyàn lè gbà yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá. Àkọ́kọ́ nibẹ́ tí emi máa ń lò ní pé mo máa ń wá ojútùú sí i látọrí ẹ̀rọ ayélujára, Íńtánẹ́ẹ̀tì. Màá wọ Íńtánẹ́ẹ̀tì lọ, màá sì sàlàyé, màá tẹ ǹkan tí ń ṣe ẹ̀rọ ayárabíàṣá mi, màá tẹ̀ síbẹ̀. Máà tí tẹ̀ síbẹ̀, màá rí ojútùú sí i látàrí àwọn ǹkan tí àwọn èèyàn ti fi ṣọwọ́ sórí ayélujára. Ọ̀nà àkọ́kọ́ nuu. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé màá gbìyànjú láti pe ẹ̀eyàn kan àbí méjì tí mo mọ̀ pé àwọn eléyii wọ́n mo ń pa ǹkan yìí láti fi ṣàlàyé oríṣìíríṣìí ọ̀nà láti fi yanjú ìṣòro yìí. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nuu. Ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta náà ni pé kí èmi gangan fúnra mi kí n gbìyànjú àwọn ọgbọ́n àti oríṣìíríṣìí ọ̀nà tí èmi náà bá mọ̀. Lẹ́yìn yẹn, n wàà tó gbò àwọn oríṣìíríṣìí ọ̀nà ìjọ, màá fi rí pé mo wá ojútùú sí ohun tí ó ń ṣẹlẹ̀ àti ohun tí ó ń da ẹ̀rọ ayárabíàṣá mi láàmú. Máà tí tẹ̀ síbẹ̀, màá rí ojútùú sí i látàrí àwọn ǹkan tí àwọn èèyàn ti fi ṣọwọ́ sórí ayélujára.

Bẹ́ẹ̀ni o, mo ní aṣọ wíwẹ̀. Aṣọ ìwẹ̀ jẹ́ aṣọ kan tó ṣe pàtàkì tí èèyàn máa fi ń yanjú omi tó bá wà ní ara nígbà tí èèyàn bá lọ sí ìbalùwẹ̀. Aṣọ ìwẹ̀ yìí ó wà ní oríṣiríṣi, oríṣiríṣi ni aṣọ ìwẹ̀ yìí wà. Ẹyí tí èèyàn baá fẹ́ lò bẹ́ẹ̀ yóò dá lóri pé báwoni èèyàn ṣe fẹ́ kó tóbi sí, omi kékeré, omi nińlá. Aṣọ ibalu aṣọ wíwẹ̀ yìí ó jẹ́ aṣọ kan tí ó jẹ́ pé tí èèyàn ò bá ṣe àmójútó rẹ̀ o lè máa rùn nínú ilé tàbí kó fà tii inú ilé o máa rùn. Tí èèyàn bá ti wà lọ gbàgbé tó lọ kó pọ̀ mọ́ aṣọ mi, yóò ṣe àkóbá fún aṣọ mi, yóò sì máa dá òórùn pa. Ẹyití ó fi dára jù ni pé tí èèyàn bá lo aṣọ yìí tán, kí èèyàn máa sa sí orí ilẹ̀kùn tàbí orí àga tàbí ibi kan tí atẹ́gùn ò tí máa fẹ́ si tí èèyàn ò bá lè lọ sa sí ìta.

Gbogbo ìgbà ni mo máa ń ṣàyẹ̀wò ìméèlì mi o, nítorí pé mo ṣe ọ̀pọ̀lọpọ̀, à, mo ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú láti gba iṣẹ́ àti láti tẹ̀síwájú ètò ẹ̀kọ́ mi pẹ̀lú scholarship. Èyí fún mi ní, èyí jẹ́ kí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mò máa ń ṣe àyẹ̀wò ìméèlì mi láti rí àwọn, ẹ, tí ó jẹ́ ìtẹ̀síwájú lórí àwọn ìgbìyànjú application tí mo ti ṣe lóríṣiríṣi. Nítorí orí email ni àwọn èèyàn yìí máa ń ṣe àtẹ̀ránsẹ́ sí èèyàn láti fi mọ ohun tí ó kàn lórí application èèyàn, bóyá wọ́n gbá èèyàn wọlé ni àbí wọ́n kò gba èèyàn wọlé, tàbí bóyá ó ní nǹkan mìíràn tí èèyàn tun ní láti ṣe àbí kò ní. Èyí máa ń jẹ́ kó jẹ́ pé gbogbo ìgbà ni mò máa ń ṣe ìgbìyànjú láti wo ìméèlì.

Èmi kì í ṣe ẹni tí ó fẹ́ràn orin lọ títí, torí pé nínú àwọn ẹ̀sìn mí wà tó pé irú ẹ̀sìn ti wà ní ìsìn. A ò katà sí ká máa kọrin, ká máa jó, ká máa lulẹ̀. Ṣùgbọ́n tí ènìyàn bá bi mi pé iru òrin wò ni mọ fẹ́ràn ju, mi ò fẹ́ràn hip hop, mi ò fẹ́ràn, mi sì fẹ́ràn àwọn orin àlùjọ. Tí mo bá fẹ́ gbọ́ orin, b'orin ba tiẹ wà wù mi gbọ́. Àwọn orin àtijọ́, orin fújì àtijọ́ tí ó ní ẹ̀kọ́ nínú, tó ní ọgbọ́n àti ẹ̀kọ́ nínú ni mo tun máa ń gbọ́ ni mo tun lè sọ pé mo lè gbọ́. Àmọ́ gbogbọ àwọn orin àlùjọ nǹkan nǹkan ti ó ní ìtumọ̀ kankan tó ṣe, tí ó bá ti ní ìtumọ̀, kí ó ṣe kì í ṣe tètè mi. Àmọ́ orin tí ó bá ti ní ìtumọ̀, tó ní ẹ̀kọ́ nínú, hmm, màá yọjú n'bẹ́un láti gbọ́.

Ìgbóná jẹ́ jẹ́ ìgbóná ètí kò bá gbóná jù, tí ẹ jẹ́ pé àwọn àgbóná mi wà tẹ́lẹ̀ pé, tó bá gbá èèyàn mú báyìí, gbogbo ẹ ó ní agbára níbí. Gbogbo ẹ máa ní agbára tí ó gbọdọ̀ máa parí owó làálàá. Tó mú làálàá làálàá, tó bá gbóná mọ́ èèyàn báyìí, èyí ó korira ara èèyàn. Gbé àwọn èèyàn, èmi ò fẹ́ o. Àbí tó bá gbọ́ ṣe níwọ̀nba tẹ́lẹ̀ pé kò ní gbóná jù, tí èèyàn ò sì, tí èèyàn ò sì máa enjoy ara èèyàn. Tí èèyàn ò máa gbá inú ara èèyàn rú asiko, ìwọ àwọn àgbóná máa ń lọ dàá. Àbí nítorí pé ẹ máa wá abẹ̀bẹ̀ tẹ máa fi fẹ́ra káàkiri. Gbé àwọn èèyàn wọ̀dà, kò sì ẹ bá mú lára mú rárárá rárá tó. Ọ̀rẹ́ mi máa ń mú rárárá rárá. Mi ò fẹ́ ọ̀rẹ́ àwọn èèyàn. Mi ò ní tó bá ṣe níwọ̀nba, fẹ́ ẹ pé ẹ jẹ ẹni mó tó le gẹ́ nǹkan inú ilé yẹn gbóná, tí èèyàn ò ní máa làárà. Ẹ̀rù àwọn èèyàn, ẹ̀rù àwọn àwọn, àbí àwọn ètà òbí inu.